Ní ìkan bí i àbí ọdún bí i, à, mẹ́wàá sẹ́yìn tí mo ti wà ní, à, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kejì ẹ́ ta n pè ní secondary school, mo ní ànfàní àti dárápọ̀ mọ́ àwọn tí wọ́n ń pè ní FRSC, yẹn ni Federal Road Safety Corps, àwọn tó máa ń já ọkọ̀ dúró, tó máa ń jẹ́ kí ìlò geerege wà lójú, lójú òpópónà. À, mo dẹ̀ ní oríṣiríṣi ìrírí pẹ̀lú àwọn ẹni kódà, à, mo lò tó bi ọdún kan láàrín wọn, tó sì ṣe pé gbogbo àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa, program tí a lọ gbogbo, kódà mo ní aṣọ iṣẹ́ ẹ́ ta n pè ní uniform, à, tí mo sì, tí mo sì jẹ́ gbajúgbajà. Ó ní ìdí kan tí mo, ó ní ìdí tí mo fi dára pọ̀ mọ́ wọn. Ìdí tí mo sì dára pọ̀ mọ́ wọn ni pé n kò fẹ́ràn láti máa dúró sórí ìlà ní ẹ́ ta n pè ní assembly ní gbogbo ọjọ́ ìwé. À, lẹ́yìn wá gba na síni gbogbo ọjọ́ ọjọ́rú, ó ní, ẹ́, ohun kan tí wọ́n máa ń ṣe nínú, à, ọ́ọ̀lù wa ní sùkù nígbà náà tó sì je pé ilé ẹ̀kọ́ wa ń gba náà, tó sì je pé mi ò ní fi, mi ò ní fi taratara nífẹ̀ẹ́ sí láti máa wà níbẹ̀. Fún ìdí èyí, mo dára pọ̀ mọ́ àwọn FRSC láti rí pé ó máa fi mí ní ànfàní àti dúró síta kí n má le dó sórí ìlà àbí bá wọn, à, bá wọn ká pẹ̀ mí lọ sínú ọ́ọ̀lù ní ọjọ́ ọjọ́rú. Ṣùgbọ́n mi ò mọ̀ pé nǹkan tó ti ṣe máa wá dá jẹ́ ẹ́ tí mo máa padà nífẹ̀ẹ́ sí, ó ní kí nìyí. À, lẹ́yìn ìgbà tí mo dára pọ̀ mọ́ wọn tán kò pẹ́ àbí ó pẹ́ díẹ̀, ó ní ilé ẹ̀kọ́ wa gbé ètò kákalẹ̀ tí wọ́n fẹ́ ṣe tó pé gbogbo àwọn, àwọn tó ti jáde lọ́dún tó pẹ́tipẹ́tipẹ́ ni wọ́n wá tí èrò pọ̀ gan. Wọ́n fún wa ní iṣẹ́ ní ọjọ́ tá ń wì pé ká máa dá àwọn, à, kílọ̀ kí kó má sí, ẹ́, ìdádúró àbí ìkorù láàrín àwọn èèyàn àti àwọn ọkọ̀ àti ṣiṣẹ́ takuntakun ní ọjọ́ náà. Kódà lẹ́yìn tí a parí iṣẹ́ lọ́jọ́ náà, wọ́n fún wa ní òríyìn lóríṣiríṣi àti ní ọlọ́kọ̀ ojọ́ kan.

Àmúṣẹ nìkan tí ó ṣe wí pé mi n kí sábà ṣeré nígbà tí mo kére kódà wọn màá ti mi mọ le mi n ki sábà jáde. Mo lérò pé eleyi náà ló fà, tó fi jẹ́ pé nígbà tí mò dàgbà tán, mo padà di ẹni tó máa ń ṣeré dáadáa, mo padà máa ń ṣeré yẹn nisinyi. Ṣùgbọ́n nígbà tí mo wà léwe, ah! Àwọn eré tí mò ń rí nígbà tí mo wà léwe, àwọn eré tó le tó le tó le náà ni, àwọn eré tó le díẹ̀. Ṣùgbọ́n nínú gbogbo ná ṣà, mo fẹ́ràn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gan-an. Nítorí pé níbi ọdún bí mélòó kan sẹ́yìn, nígbà tí mo wà léwe, ó ní àwọn kan torí ilé bàbá mi tí mò ń gbé nígbà náà, àwọn ni wọ́n kọọ, fún ìdí eyá ní àwọn, a tún gba àwọn èèyàn sílé, tí a ń pè ní tenant. O wa ní ẹnìkan, a máa n pe ọkùnrin náà ní Túndé. Orúkọ samí rẹ ní, tí àwọn èèyàn fún ni Ogaju ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ, ó jù mí lọ boya bi o gba bíi ọdún márùn-ún lọ́wọ́ mi. Ó sì jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn bọ́ọ̀lù eré, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ó fẹ́ràn rẹ̀ gan-an. Ó sì tun ni àbúrò kan to jẹ pe èmi àti ẹ jọ jẹ ẹgbẹ́. Ṣùgbọ́n gbogbo igbakùgbà tí ó bá ti lọ láti lọ gbá bọ́ọ̀lù, a máa ń tẹ̀le lọ. So, idi eleyi lo wa mú mi kí emi na wá kúndùn bọ́ọ̀lù gbigba gan-an, to jẹ́ pe mo fẹ́ràn rẹ̀ gan. Kódà ó ní ọjọ́ kan tí a lọ gbá bọ́ọ̀lù nibi kan. Torí nígbà tí mò ń sọ yi mo ṣi kéré, ṣùgbọ́n mo ma ń bá wọn tuntun díẹ̀, àgbàlagbà tó ju wa lọ. A máa ń bá wọn gbá bọ́ọ̀lù lórí pápá nítorí, ìrírí taáti rí àti bi awa náà ṣe tí mọ gbà. Ó ní ọjọ́ kan tí mo lọ gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀. Kí n tó bọ́ sità kúrò n'ile lọ́jọ́ náà, mo ṣẹ̀ṣẹ̀ gẹ́ irun ni. Màmá mi ló bá mi fi, bílédì tó bá mi fi gé gbogbo irun mi tí ó ń dán kola kola bi mo se wá dé, tí mo ṣe dé ibi tí mo ti fẹ́ gbá bọ́ọ̀lù lọ́jọ́ náà, ti a ti bẹ̀rẹ̀ sí gbá bọ́ọ̀lù náà. Mo sáà ṣe dáadáa gan-an, ni ọjọ́ tá ń wí mó gbá bọ́ọ̀lù dáadáa ínú àwọn èèyàn dùn sì mi wí pé, "Ah! Ọmọ kékeré yi ló gbá bọ́ọ̀lù báyìí." Láti ìgbà náà ni wọn tí wá fún mi ní orúkọ isàmi, ìyẹn Anẹ́ka. Orúkọ agbábọ́ọ̀lù kan tó máa ń danri ní Anẹ́ka yìí. Ó sì jẹ́ agbábọ́ọ̀lù kan ti o jẹ pé ó sì gbá bọ́ọ̀lù láwọn, kí ẹ gba bọ́ọ̀lù tó, tó ká mi, tó kárìn, tó kànrìn dáadáa. Anẹ́ka yìí ni wọ́n fún mi nígbà náà torí mo dánrí, mo sì gba bọ́ọ̀lù dáadáa lọ́jọ́ tá ń wí yìí ṣùgbọ́n àwọn eré mi tí mò tun ni, mo tún lè rántí pe mo tí ṣe nàá ní àwọn eré tó le burúkú burúkú. Ó lọ́mọ kan tá maa n pè ní Tunbosun. Ọmọ yìí jẹ́ ọmọ kan tó rẹ pé ọmọ tó le, tó jẹ́ pé tí àwọn òbí ẹ bá rí pẹ̀lú, tí àwọn òbí ọmọ imí tan bá rí àwọn ọmọ pẹ̀lú rẹ̀, wọ́n á mọ̀ lé àwọn ọmọ wọn safun pé torí erepa rẹ le. Ọmọ yìí ló máa ń mú, ló máa ń kó wa lọ sí ẹ̀yìn, ṣọ́ọ̀ṣì kan nígbà náà. Ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì kan tí o màá kó wa lọ síbẹ̀, tá ló máa bẹ láti òkè àwọn eré tí mò ṣì rántí pe mò se nínú àwọn ere to le nìyẹn.